Bẹ́ẹ̀ni, mà rìn ní àlàáfíà. Èmi jẹ́ ẹ̀dá kan tí kò fẹ́ràn wàhálà rárá àti rárá. A ti pé gẹ́gẹ́ bí onígbàgbọ́, ohun tí Jésù fi kọ́ wa ni wípé kí a máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo. Bẹ́ẹ̀ni, èmi jẹ́ ẹnìkan tó máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo.

Mo fẹ́ràn ìmọ̀le ìrọ̀lẹ́ o, mo fẹ́ràn ìmọ̀le ìrọ̀lẹ́ ju òwúrọ̀ lọ. Ìrọ̀lẹ́, àwọn ategun kan máa ń fẹ́ ní ìrọ̀lẹ́, mo máa ń jáde síta, mo fẹ́ràn kí n máa rìn nínú ìmọ̀le ìrọ̀lẹ́, torí pé kì í sí ìmọ̀le nìkan lo máa mọ̀ ní ìrọ̀lẹ́, àtẹ́gùn ìrọ̀lẹ́ náà ó dára, ó tura jọjọ. Torí náà mo fẹ́ràn ìrọ̀lẹ́ ju òwúrọ̀ lọ.